Nǹkan tí a máa ń ṣe ní ìgbà tí òjò bá rọ̀, a máa ń gba òjò, a gbé ike síta, a gba omi òjò, àbí ká wà nínú iyàrá, ká sùn nítorí òtútù.

Bí a ṣe lẹkọ̀ọ́ jú èṣòrò ní ẹnu iṣẹ́ ní ìlànà, ta bá ti ní ìlànà, gbogbo ohun ta fẹ́ ṣe yóò lọ dédé, yóò sì yọrí sí rere.

A lè tọ́jú àwọn ǹkan bíi kí a kọ́ kalẹ̀ sí orí fóònù àbí ká kọ sí orí ẹ̀rọ ayélujára tí à ń pè ní kọ̀ǹpútà àbí kí a kọ wọ́n kalẹ̀ sí inú ìwé.

Àwọn ìmọ̀ tuntun ó pọ̀ ní ayé òde òní. Ìmọ̀ coding, ìmọ̀ analysis, ìmọ̀ financial market, ìmọ̀ ẹ̀rọ tí à ń pè ní technology. Oríṣìíríṣìí ìmọ̀ tuntun ni ó wà.

Àti ṣe ìrànlọ́wọ́ fún ẹni kejì, ó da fún ènìyàn láti ṣe ìrànlọ́wọ́ dá púpọ̀ lẹ́nu iṣẹ́, lẹ́nu ẹ̀kọ́ àbí lẹ́nu okoòwò, kò sí ibi tí èèyàn ò tí lè ṣe ìrànlọ́wọ́.

Àkókò pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́ ọ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Kò sí ibi tí èeyàn ti lè lo àkókò, èeyàn lè jáde lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ ní òpin ọ̀sẹ̀.

Yàrá tí a fẹ́ràn jù, yàrá ibi iṣẹ́, yàrá tí a ti ń ṣiṣẹ́, yàrá tí a ti ń mú owo wọle lọ́sọọsẹ̀ lóṣooṣù, òun ni yàrá tí ó yẹ kí èèyàn fẹ́ràn jù nínú ilé.

Kí ni àwọn ǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àpò ọwọ́ la máa ń kó àwọn ǹkan ọ̀nìwá sí, bí i fóònù àti kọ́kọ́rọ́ àti gíláàsì àti àwọn ǹkan pẹpẹ̀pẹ̀.

Kí ni o má n ṣe ní àṣálẹ́? Àṣálẹ́ jẹ́ ìgbà tí a bá ti dé láti ibi iṣẹ́ tí a ó wo gbogbo àwọn iṣẹ́ ta ṣe ní òòjọ́. A o sì jẹun alẹ́, a o wẹ̀, a sì sun.

A máa ń ṣe eré ìdárayá bí i ká sáré, ká fò sókè àbí ká gbé àwọn nǹkan tí ó luwó díẹ̀. Eré ìdárayá jẹ́ nǹkan tí ó da fún ara lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń da fún gbogbo egungun ara.

Àárọ̀ kùtùkùtù bí aago mẹ́fà ni a máa ń jí. Àárọ̀ lèèyàn máa ṣe gbogbo àwọn iṣẹ́ ilé. Ẹni tí ó fọ̀bọ́ ó fọ̀bọ́, ẹni tó ma gbálẹ̀ máa gbálẹ̀. Àwọn ọmọ dé o sì múra ilé ìwé wọ́n sì lọ sí school.

WiFi ó jẹ́ ǹkan tí a máa fi ń lọ sí orí ẹ̀rọ ayélujára. Ó máa ń yára, imi ò sì kí ń yára. Tí kò bá yára, a jẹ́ wípé data ti fẹ́ tán lórí fóònù ni.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Ká ṣe àtúnlo àwọn nǹkan wa, ó dára. Àwọn èyí tó bá ti bàjẹ́ kí á tún un ṣe. Àwọn èyí tó bá kú díẹ̀ ká tò ó, ká gbọ̀n nún, ká sì bẹ̀rẹ̀ sí ní lò wọ́n.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? A lè dárí àwọn òṣìṣẹ́ nípasẹ̀ ká lò lẹ́tà àtẹ̀ráńṣẹ́ ní orí fóònù àbí ní orí ẹ̀rọ kọ̀ǹpútà.

A lè ra àwọn ǹkan tuntun tí a bá nílò ní ọjà. Oríṣìíríṣìí ọjà ló wà. Ọjà electronics wà, ọjà aṣọ wà, ọjà oúnjẹ náà sì wà. Irú ọjà ta bá fẹ́ ni a máa lọ.

A ma ń jẹ àwọn oúnjẹ tó ṣe àǹfààní fún ago ara wa tí àwọn olóyìnbó ń pè ní balanced diet. Ó ṣe pàtàkì, ó sì máa ń lẹ́ àìsàn jinà sí ago ara.

Orísìírísìí aṣọ lówà. Aṣọ ta lè wọ̀ jáde, aṣọ ta lè wọ̀ lọ ibi ìnáwó, aṣọ ta lè wọ̀ sùn. Gbogbo aṣọ ló ní ìgbà tiẹ̀ tí a lè wọ̀ ọ́ lọ.

Àwọn ẹ̀fọ́ pọ̀ ní ilẹ̀ Yorùbá. Oríṣiríṣi ẹ̀fọ́ lówà. Èyí tó bá wù yán jẹ ní yan máa lọ sí ọjà láti lọ rà. Ẹ̀fọ́ ṣọkọ wà, a sì tún ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀.

Ìgbà mẹ́ta ló wà nínú ọjọ́ tí àwọn elèyìnbo ń pè ní twenty four hours. Àárọ̀ wà, ọ̀sán sì tún wà. A sì tún ní ìrọ̀lẹ́ tàbí alẹ́.

Àwọn ènìyàn mìíràn wà tí wọn ò kí ń jẹ ẹran tàbí ẹja tó ṣe wípé ẹ̀fọ́ nìkan ni wọ́n má ń jẹ, àwọn ẹlomi sì wà tí wọn ò kí ń jẹ ẹ̀fọ́ tó ṣe pé ẹran ni wọ́n má ń jẹ.

Kí a jí ní kùtùkùtù òwúrọ̀ ó dára, kí a ṣètètè ṣe ohun gbogbo tí a ò bá ṣe ká sì lọ se ẹnu iṣẹ́. Àwọn tí o máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ ọ́pọ̀ ju nítorí iṣẹ́ àárọ̀.

Bẹ́ẹ̀ni, ènìyàn gbọ́dọ̀ mu omi dáradára ní ojúmọ́ nítorí pé omi ṣe pàtàkì fún àgọ́ ara. A lè mú láàrọ̀, lọ́sàn àti lálẹ́ bí kọ́ọ̀pù ẹyọ kan.

Àsìkò iṣẹ́ àti àsìkò mọ̀lẹ́bí àti àsìkò ìsinmi ó wà lọ́tọ̀, èèyàn gbudọ̀ fí àsìkò ìsinmi àti àsìkò iṣẹ́ papọ̀.

Oríṣìíríṣìí àpò ló wà. Àpò aṣọ wà, àpò ìpa sẹ́yìn wà, àpò ìgbésọ́wọ́ tí àwọn obìnrin máa ń kó nǹkan sí ná ò wà. Oríṣìíríṣìí àpò ló wà.

Oríṣìíríṣìí nǹkan àmúṣe ara ló wà. Àwọn nǹkan tá fi ńṣe ẹ̀ṣọ́. Bí ago ọwọ́, ìlẹ̀kẹ̀ ọwọ́, ìlẹ̀kẹ̀ ọrùn, bàtà àti gíláàsì.

Àkókò ọjọ́ pín sí ọ̀nà mẹ́ta: àárọ̀, ọ̀sán àti alẹ́. Àwọn ènìyàn míì má a ń ṣiṣẹ́ ní alẹ́ mọ́júmọ́, àwọn mìí sì má a ń ṣiṣẹ́ ní àárọ̀ títí wọ ọ̀sán.

Eré ìdárayá pọ̀ lóríṣìíríṣìí àmọ́ eré tí àwọn ènìyàn fẹ́ràn jù tí àwọn ènìyàn sì máa ń fojú wò jù ní gbogbo àgbáyé ni eré àfẹsẹ̀gbá tí à ń pè ní bọ́ọ̀lù.

Ojú jẹ́ ǹkan tí a gbọdọ̀ máa dáàbòbò ní ago ara. Ọ̀nà tí a fi le dáàbòbò ojú ó sì pọ̀. A lè má a lo ǹkan tí àwọn olóyìnbo ń pè ní sunglass àbí ká lo chromosome glass tí a bá ń ṣiṣẹ́ ní orí kọ̀mpútà.

Oríṣìíríṣìí camera ni ó wà ní ayé òde òní tí a fi lè ya àwòrán, àwòrán orí fóònù àbí àwòrán orí kọ̀m̀pútà, a sì lè fọ̀ wọ́n jáde kí a gbe kọ́ ilé.

Ká ṣe ìlànà, ká kọ wọ́n kalẹ̀, ká sì tẹ̀lé wọ́n ní ẹnu iṣẹ́ ó ṣe pàtàkì. Tí kò bá sí ìlànà, a ò lè má rí iṣẹ́ ṣe dáadáa. A gbúdọ̀ ní ìlànà tí a má ń tẹ̀lé.

Oríṣìíríṣìí dókítà ló wà. A ní dókítà orí, dókítà eyín wà, dókítà àwọn obìnrin wà, dókítà egungun wà. Oríṣìíríṣìí àwọn dókítà la le lọ rí fún ago ara wa.

A má ń ya àwòrán ká filé rántí àwọn ǹkan tí a bá ń ṣe. A má ń ya àwòrán níbi ìgbéyàwó àbí níbi ìsọmọlórúkọ àbí níbi òde tí a bá lọ.

A ma n ṣe àkópò tàbí ìmúrasílè fún ìrìn àjò àmọ́ ó ní fi ṣe irú ìrìn àjò tí a bá fẹ́ lọ. Tí a bá fẹ́ lọ ṣe ìrìn àjò fún iṣẹ́, a ó ko gbogbo àwọn èròjà jọ.

Kò sí ibi tí a ò ti lè sọ̀rọ̀. A lè sọ̀rọ̀ ní inú ilé, a lè sọ̀rọ̀ láwùjọ àwọn ènìyàn, a lè sọ̀rọ̀ ní ilé ìjọsìn, a lè sọ̀rọ̀ ní àárín àwọn ọ̀rẹ́, a sì lè sọ̀rọ̀ níbi gbogbo. Àmọ́ ká máa kẹ́nu wa ní ìjánu.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Àgọ̀ pé oríṣìíríṣìí, àgọ̀ àwọn Fúlàní, àgọ̀ ìlú wà, àgọ̀ sì máa ń jẹ́ ibi tó ṣe wipé inú igbó ló máa ń wà jù. A lè lọ sí àgbọ.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí a fẹ́ kọ́ àbí tí a lè kọ́? Ìmọ̀ tuntun pọ̀ ní oríṣiríṣi tí a lè kọ́. Ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà, ìmọ̀ ẹ̀rọ financial market, àbí ìmọ̀ titi coding.

Ibi wo ni o fẹ́ràn láti má a lọ? Ibi tí a lè lọ pọ̀, a lè jáde ní ọwọ́ ìrọ̀lẹ́ ká lọ sí ibi tán ń pè ní páàkì àbí mùsíúmù àbí orí pápá tí a lè fi gbá bọ́ọ̀lù.

Ṣé o maa ń sẹ̀wádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? O yẹ kí a máa sẹ̀wádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tí a bá gbéṣẹ́ fún wọn ká lè mọ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ náà sí, ká sì lè mọ bí wọ́n ṣe yára sí.

Oríṣìíríṣìí áàpù ni a máa ń fi sí orí fóònù wa. Àwọn áàpù tí a máa ń lò jù ọun ni àwọn áàpù tí a lè fi wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àgbáyé àbí àwọn áàpù tí a lè fi bá ara ẹni sọ̀rọ̀.

Ṣé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ni, a máa ń lo gíláàsì tí a bá ń ṣiṣẹ́ nídìí ẹ̀rọ kọ̀m̀pútà àbí tí a bá fẹ́ kàwé àbí tí a bá fẹ́ ṣe ohun kan tàbí òmíràn nídìí ẹ̀rọ fóònù.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? A lè ra ẹ̀rọ ayárabíàṣá tuntun nígbà tí èyí ta bá ń lò tẹ́lẹ̀ bá bàjẹ́ àbí ta bá ní iṣẹ́ tuntun míràn láti ṣe.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún isẹ́? A lè rìn rìn àjò fún isẹ́, ní ìgbà tí isẹ́ bá pè. Bóyá ní ìparí oṣù àbí ní ìbẹ̀rẹ̀ oṣù.

Ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò méèlì rẹ? Méèlì jẹ́ ǹkan tí a gbọdọ̀ máa wò nígbà gbogbo àti lóòrèkóòrè. Nítorí wípé a lè ní méèlì láti ibi iṣẹ́ àbí láti ọ̀dọ̀ ọ̀gá wa.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? A máa ń ra epo sí ọkọ̀ wa nígbà tí a bá rí eipé èyí tó wà nínú ọkọ̀ ti fẹ́ tán àbí ó ti lọlẹ̀ gidi gan. A ó sì ra epo mìíràn sí i.

Ṣé o máa ń fi aṣọ ìbora sùn? Bẹ́ẹ̀ni, a máa ń lo aṣọ ìbora láti fi sùn nítorí òtútù àbí nítorí ẹ̀fon ní ìgbà míì.

Orúkọ ní ìtumọ̀ tó pọ̀ ní ilẹ̀ Yorùbá. Ní ilẹ̀ yorùbá a ò kàn lè dédé fún ọmọ lórúkọ láìṣe pé a bá mọ ìtunmọ̀ orúkọ náà.

Àwọn nǹkan tí a má ń ṣe nígbà tí a bá dúró dè nǹkan. A máa ní sùúrù fún àwọn nǹkan tí a bá ń dúró dè. Sùúrù, òhun ló yẹ kí ènìyàn ní ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Òpópónà o jẹ́ ibi tí ènìyàn o gbudọ̀ sun asùnpiyé. A máa ń dá ọkọ̀ dúró ní òpópónà. A sì gbọdọ̀ wo ọ̀tún kà sí wo òsì ká tó kọjá ní òpópónà mọ́tò.

Oríṣiríṣi òde ni a lè lọ òde àríyá, òde ìyàwó, òde ìsọmọlórúkọ àti àwọn òkú àgbà. Oríṣiríṣi òde ló pọ̀ ní ilẹ̀ Yorùbá.